Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ, pàápàá oúnjẹ Yorùbá. Mo lè se àmàlà láfún pẹ̀lú ọbẹ̀ ilá, mo lè tẹ ẹ̀bà pẹ̀lú ẹ̀fọ́ rírò, mo sì lè se ìrẹsì pẹ̀lú ata díndín.